Nígbà tí iṣẹ́ bá pọ̀, ohun tí mo kọ́kọ́ má a ń ṣe ní láti dúró díẹ̀. Máa tún mi kànlẹ́ kí n tó bẹ̀rẹ̀ ohunkóhun. Mo máa ń pín iṣẹ́ náà sí kékeré. Mo tún ma ń fún ara mi ní ìsinmi kúkúrú, pàápàá gbigbe kúrò lójú fóònù àti ariwo fún ìṣẹ́jú díẹ̀. Pàtàkì jùlọ ni pé mo rántí pé ìlera ọkàn mi ga ju iṣẹ́ kankan lọ. Iṣẹ́ náà á dúró.

Mi ò ní nọ́mbà orílẹ̀-èdè mi lọ́wọ́lọ́wọ́. Mo ti fi orúkọ sílẹ̀, tàbí kí n sọ pé mo n sí ètò rẹ lọ́wọ́. Ọ̀pọ̀ ènìyàn ló n pẹ́ ṣáájú kí wọ́n tó gba tirẹ̀. Kò túnmọ̀ sí pé ẹni náà kò wà lóríṣìíríṣìí ìlànà ìgbésí ayé. So kò ní pẹ́ jáde, mo n sètò rẹ lọ́wọ́

Lórí písà, mo fẹ́ran pepperoni nítorí adùn rẹ̀ lágbára àti òórùn tó dùn. Mo tún máa yan mushroom àti olive. Wọ́n fún un ní ìjìnlẹ̀ adùn, adun àti ìrọ̀rùn nípa jíjẹ. Cheese tó pọ̀ jẹ́ dandan, pàápàá mozzarella tó ń yọ̀, to n yo dáradára lórí òórù.

Bẹ́ẹ̀ni, mo máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ bí mo bá ń wakọ̀, kì í ṣe nítorí ìbẹ̀rù ìtànràn nìkan ṣùgbọ́n nítorí ààbò tèmi àti àwọn mìíràn. Ìyára ìyára jù lè ba irinajo jẹ́ ní ìṣẹ́jú kan péré. Dídé dídé láìléwu dára, dídélé láìléwu dára ju dé ju délé ní yára yára lọ.

Nígbà tó kọjá láìpẹ́ ni mo kẹ́yìn ní ààlà burúkú ní alẹ́ kan tí inú mi kún fún ìrònú púpọ̀. Ààlà náà dàbí gidi gan, mo sì jí pẹ̀lú ọkàn tón lù sáré. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀, mo rántí pé ààlà kan ni, kì í ṣe òtítọ́. Mo gbàdúrà mi jinlẹ̀ mo sì tún sún lọ ní ààlà afia.

Mo ma ń gbọ́ ìrò àwọn oníbàárà pẹ̀lú ṣùrú kí n má dá wọ́n dúró nígbà tí wọ́n sọ̀rọ. Mo ń fetí sí kì í ṣe láti dáhùn yáráyárá ṣùgbọ́n láti láti gbọ́ ohun tí wọ́n sọ̀ ye. Lẹ́yìn náà, mo máa ń tún ọ̀rọ̀ wọn ṣe ní kúkurú láti rí i dájú pé mo ye wọ́n dáadáa. Èyí máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé a gbọ́ wọn, ó sì máa mú ìgbékalẹ̀ àti ìbáṣepọ̀ dára síi.

Bẹ́ẹ̀ni, tí ó bá jẹ́ ẹni tí a jọ ń lọ nígbà kan náà tàbí tí ó bá jẹ́ ẹni tí a jọ ń ṣiṣẹ́ papọ̀, mo máa bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tó bá jẹ́ àlejò tí mi ò dá mọ́ tí ọ̀rọ̀ ò ṣe pàwá pọ̀, mi ò ní ba sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí a jọ jẹ́ ọlọ́rọ̀, òṣìṣẹ́ papọ̀ àbí a jọ ní nǹkan tí a fẹ́ lọ ṣe ní òkè, àmo bá ra wa sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé ni yàrá ibùsùn mi. Ó jẹ́ ibi tí mo ti ń sinmi, tí ń ro èrò, tí mo sì ń tún agbára ara mi ṣe. Mo fẹ́ràn bí ó ṣe dákẹ́, kò sí ariwo, ó sì fún mi ní àlàáfíà ọkàn. Nígbà tí ayé bá ti ń le, yàrá náà máa di ibi ààbò fún mi.

Láìpẹ́ yìí ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ kan. Nígbà tí mo ní ẹ̀rọ tuntun, ẹ̀rọ tuntun lọ́kàn, mo jókòó dáadáa. Mo kọ́ gbogbo ìlànà, mo kọ gbogbo ìlànà sílẹ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ gangan. Ó ràn mí lọ́wọ́ láti rí ibi tí mò ń lọ kedere kí n má ba à ṣiṣẹ́, kí n má ba à ṣiṣẹ́ lọ́fà. Láìsí ìgbékalẹ̀, iṣẹ́ náà máa ń dàbí ẹni tó ń rìí, tó ń rìn lójú pópó láìmọ ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà tí mo fẹ́ sinmi ọkàn mi. Mo jókòó ní ilẹ̀kùn tàbí ibi tó dákẹ́, mo sì máa ń jinlẹ̀ lórí ìrònú mi. Ó máa ń ràn mí lọ́wọ́ láti kọ apàn kúrò kí inú mi lè balẹ̀. Nígbà tí mo bá parí, mo máa ń ní ìfojúsí tó dára sí iṣẹ́ àti ìwà mi lójoojúmọ́

Mo máa ń lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ bí i kíkà ìwé, kíkọ, àti ìwádìí lórí nǹkan tuntun. Mo tún máa ń ṣe iṣẹ́ ìdárayá kékeré láti mú agbára àti ọkàn pọ̀. Lọ́pọ̀ ìgbà, mo máa ń ṣe àtúnyẹ̀wò iṣẹ́ ọjọ́ tó kọjá láti kọ́ ẹ̀kọ́ àti láti jẹ́ kí iṣẹ́ mi dára. Ìgbà mìíràn, mo máa ń lo ìgbọ̀nsẹ̀ láti múra sílẹ̀ fún ìpinnu pàtàkì tàbí iṣẹ́ tó ń bọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìwà tó dára nígbàtí mo bá jẹun. Mo máa ń jẹun ní ìlera, mi kì í yára jẹun kí n má baà lè ní ìdààmú lórí ikù mi. Mo tún máa ń lo èso tàbí omi pẹ̀lú oúnjẹ láti jẹ́ kí ó dùn àti láti fún mi ní ìlera tó péye. Nígbà gbogbo, mo máa ń tọ́jú mímọ́ àti ìwà rere bíi gbígbọ́ ọ̀rọ̀ àti máa ń sọ nǹkan tí kò yẹ nígbàtí à jẹun lọ́wọ́.

Mo máa ń jí ní òwúrọ̀ pẹ̀lú ìsumọ̀ òòrùn díẹ̀ kí ara lè múra. Mo má ń gbé ojú mi sókè kí n fún ara mi ní ìgbà díẹ̀ láti mọ ibi àti àkókò. Nígbà mìíràn, mo máa ń ṣe àdúrà tàbí ìrònú díẹ̀ láti fi ọkàn mi sílẹ̀ fún ọjọ́ náà. Lẹ́yìn èyí, mo má ń gbé ìgbésẹ̀ kékeré bí i ìfúnni omi tàbí stretching láti jí ara mi pátápátá.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa kíkó gbogbo wọn sí atokò kedere. Mo pín wọn sí ìpele kékeré kí n lè parí ní ìrọ̀rùn láìsí ìdààmú. Mo tún máa ń fi àkókò pàtó sí fún ọ̀kọ̀ọ̀kan iṣẹ́ kí n lè mọ ìgbà tí mo fẹ́ parí ẹ. Nígbà tí mo bá parí ètò yìí, mo máa n tẹ̀lé lójoojúmọ́ láti rí i dájú pé gbogbo nǹkan lọ ní ọ̀nà tó tọ́ àti ti ò yẹ.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè, mo ti béèrè ìrànwọ́ lọ́dọ̀ olùsètò rí. Ní ìgbà kan, mo ni mo sé ní kékeré, mo si sọ oun tí mo ní ìsòro lórí rẹ̀. Olùsètò náà fún mi ní ìtọ́ye àbí ìtọ́nisọ́nà àti ìmọ̀ tó se pàtàkì láti yanjú ìsòro náà. Lẹ́yìn ìrànwọ́ náà, mo rí pé iṣẹ́ mi lọ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ.